Ìbéèrè yín sọ pé, ṣe o fẹ́ràn lọ sí etí ikún? Kí ni a ń pè ní kí èèyàn fẹ́ràn ǹkan? Ó tún máa ṣe wípé kí èèyàn mọ ǹkan, kí èèyàn dẹ̀ fẹ́ràn rẹ̀. Kí èèyàn fẹ́ràn rẹ̀ ni wípé kí èèyàn máa lọ sí àbí kí èèyàn love ní èdè òyìnbó. Kí èèyàn wà pẹ̀lú ǹkan púpọ̀ púpọ̀. Kí ládẹ́ ń pè ní etí ikún? Etí ikún ni etí òkun. Lóò yẹ kí ẹ kọ. Ẹ sọ pé etí ikún. Etí òkun ni ibi tí àwọn èèyàn ti lọ máa ń ṣeré, níbi tí omi wà. Bẹ́ẹ̀ ni etí òkun jẹ́. Ẹ wa ń béèrè pé ṣe mo fẹ́ràn kí n lọ sí etí òkun? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kí n lọ sí etí òkun. Ibẹ̀ ni èèyàn ti máa ń sinmi, tí èèyàn máa ń tún ara rẹ̀ ṣe bí ó pé yẹn ń rí new energy ènìyàn. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti lọ sí etí òkun.

Ìbéèrè tí ẹ ń bèèrè yìí ó ṣe pàtàkì púpọ̀ nípa pàápàá jùlọ ní ètò ìlera, torí ìbéèrè yìí ń sọ pé gíga tó ga tó ń pe gíga, bó ni gíga mi ṣe tó? Ìtumọ̀ nǹkan tí wọ́n ń bèèrè ni, kí ni à ń pè ní gíga? Gíga jẹ́ kí ǹkan, kí èèyàn mọ bí ǹkan ṣe gàn sí. Bẹ́ẹ̀ni, kí èèyàn mọ bí ǹkan ṣe gàn sí ni ìtumọ̀ gíga. Gíga tí wọ́n máa ga tó fún ìdáhùn ìbéèrè yín, nǹkan tí à ń pè ní six feet, six one ní èdè òyìnbó. Ó jẹ́ mo ga tó ẹsẹ̀ mẹ́fà sí ẹyọ kan. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ga tó, bẹ́ẹ̀ ni gíga mi ṣe rí. Ìdáhùn sí ìbéèrè yín nìyí.

Ìbéèrè yin lọ́tẹ̀ yìí o sọ pé ṣe o fẹ́ran rírin àtẹ̀- àtẹ̀gùn? Kí ni a ń pè ní àtẹ̀gùn? Àtẹ̀gùn ni nǹkan tí a máa ń gùn tí a máa ń tẹ̀ láti gun òkè. Ibi tí ilé bá gan ni sí tí kò dẹ̀ ní nǹkan tí a ń pè ní agbéni sókè tí ń jẹ́ elevator ní èdè òyìnbó, àtẹ̀gùn ni máa ń wà ní àwọn ẹrú ilé báyìí. Bí ilé tó ní ibi ìpele mẹ́rin tí a ń pè ní four storey building, wọ́n máa ń ní àtẹ̀gùn. Àtẹ̀gùn wá jẹ́ ǹkan tí èèyàn máa ń tẹ̀ láti ìsàlẹ̀ lọ sí òkè àbí tí èèyàn máa ń tẹ̀ láti òkè lọ sí ìsàlẹ̀. Àtẹ̀gùn pé oríṣìíríṣìí sùgbọ́n àtẹ̀gùn kan ló- ló common ní àárín àwọn ilé. Ẹ máa ń béèrè pé ṣe mo mọ àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni, mo máa ń rin àtẹ̀gùn nítorí wípé tí mo bá fẹ́ lọ sí òkè níbi ilé tí ò bá ní agbéni sókè tí ó ń jẹ́ elevator, àtẹ̀gùn ni màá lò. Àbí tí elevator ò bá ṣiṣẹ́ níbi kan, àtẹ̀gùn ni màá lò. Ẹ ṣeun fún ìbéèrè yìí?

Ẹ n béèrè lọ́wọ́ mi wípé àkókò mélòó ni o ṣètò aago jíjì rẹ? Kí ni a ń pè ní àkókò? Àkókò jẹ́ ìgbà àbí àsìkò. Kí la ń dẹ̀ ń pè ní agogo? Agogo ni a fi máa ń mọ ìgbà àbí àkókò. Ẹwa ń béèrè wípé àkókò wo ni mo ṣé. Àkókò mélòó ni o ṣètò aago jíjì rẹ. Àkókò tí mo máa ń ṣe ètò aago ijì mi ni bí àkókò aago mẹ́rin ní òwúrọ̀, torí màá le tètè múra sí ibi iṣẹ́ àbí ṣe tó ibi tí mo bá ń lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ ọjọ́ tí mi ò i lọ ibi iṣẹ́, bí i agogo mẹ́fà ni àkókò tí mo máa ń ṣe aago jíjì mi.

Ẹ n béèrè wípé, Kí ni adùn tí o fẹ́ràn jú tí o fẹ́ràn nínú ice cream? Kí ni a ń pè ní adùn? Adùn jẹ́ bí flavour ní èdè òyìnbó. Ǹkan tíí ice cream yẹn taste like. Ǹkan tí é ń bèèrè nìyẹn. Kí la dè ń pè ní ice cream? Ice cream jẹ́ ara ǹkan dùndún tí èèyàn máa ń jẹ. Àwọn ọmọdé ni wọ́n fẹ́ràn ice cream púpọ̀ púpọ̀. Wọ́n fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ice cream jẹ ǹkan dùndún. Ìwọ ń bèèrè wípé irú adùn wo ni mo fẹ́ràn. Mo fẹ́ràn bí, èyí tó dàbí adùn, ta ń pè ní vanilla ní èdè òyìnbó. Mi ò mọ èdè rẹ ní Yorùbá, ṣùgbọ́n mo fẹ́ràn adùn yẹn púpọ̀ púpọ̀. Mo fẹ́ràn rẹ̀ tó jé wí pé oun ní màá rà púpọ̀ ju tí mo bá ń ṣeré àbí tí mo bá ń wo, tí mo bá ń wo fíìmù, tí mo bá ń wo tẹlifíṣàn. Adùn yẹn mo rà sílé gan tí mo fi sí, adùn ice cream yẹn mo rà sílé tí mo fi sínú fridge mi. Mo fẹ́ràn rẹ̀ dáadáa torí pé ó máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀, ọkàn mi tutù tí máa ti máa lo ice cream. Ẹ̀ṣe fún ìbéèrè yín.

Ẹ ń bèèrè wípé nígbà wo ni ó kẹ́ yín kọ ìgbékalẹ̀ iṣẹ́? Kí ni kí a kọ ìgbékalẹ̀ iṣẹ́, ìgbékalẹ̀ iṣẹ́, ká kọ ìgbékalẹ̀ iṣẹ́ tumọ̀ sí wípé kí a kọ bí iṣẹ́ sì yẹ kó lọ àbí bí ènìyàn ṣe fẹ́ ṣiṣẹ́. Ǹkan tí ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ nìyí. Ṣùgbọ́n ẹwa bèèrè wípé nígbà wo ni ó kẹ́ yín kọ ìgbékalẹ̀ iṣẹ́? Mo rántí bí oṣù mẹ́fà sẹ́yìn oga mi sọ fún mi ara àwọn tí a jọ ń ṣiṣẹ́, ó sọ fún mi wípé kín ní a rò pé a tún lè ṣe láti jẹ́ kí iṣẹ́ wa tẹ̀síwájú àbí láti jẹ́ kí iṣẹ́ wa gbòòrò sí i. Nígbà yẹn ni mo máa rò wípé, hmm, pé á ká kọ ìgbékalẹ̀ iṣẹ́ tuntun mi. Mi kí a lè rí change bí a ṣe máa ṣiṣẹ́, ká lè yi bí a ṣe máa ṣiṣẹ́ padà, ká change dynamics iṣẹ́ wa. Bẹ́ẹ̀ ni àsìkò iṣẹ́, àṣìkò yẹn ni àwa kọ iṣẹ́ yìí, kọ ìgbékalẹ̀ iṣẹ́. A bẹ̀rẹ̀ pẹ̀lú wíwo ìgbà tí àwọn ènìyàn ń dé ibi iṣẹ́, ara ìgbékalẹ̀ náà ni àti wíwo bí a ṣe ń ṣe àwọn nǹkan tí a ń tà àti bí a ṣe ń bá àwọn oníbàárà wa dówòpọ̀. À tún gbogbo ẹ̀kọ́ àsìkò tí a kọ ìgbékalẹ̀ iṣẹ́, oṣù mẹ́fà sẹ́yìn ni àsìkò yìí jẹ́ fún ìdáhùn ìbéèrè tí ẹ ṣe ẹ̀ béèrè yìí. Ṣùgbọ́n ìgbékalẹ̀ iṣẹ́ kì í ṣe ǹkan tó rọrùn láti kọ̀. Ó jẹ́ ǹkan tí èèyàn gbọdọ̀ farabalẹ̀ kí èèyàn ronú pé bó ni màá ṣe kó kíni yìí, tà ní kí n fi sínú òún, àbí bó ni kí n fi sí, kí ni kí n fi sínú ìgbékalẹ̀ iṣẹ́ yìí tí ó nípa àwọn ará iṣẹ́ mi lára, àbí bó ni mo ṣe lè fẹ́ kọ ìgbékalẹ̀ iṣẹ́ yìí tí ó mú kí iṣẹ́ gbòòrò sí i, tí ó mú kí èrè wá bí iṣẹ́ sí i. Bẹ́ẹ̀ náà ni gbogbo ǹkan yìí ni èèyàn gbọdọ̀ rò kí eeyan tó kọ ìgbékalẹ̀ iṣẹ́. Ẹ ṣeun fún ìbéèrè yín? Mo fẹ́ràn ìbéèrè yín lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè yin sọ pé, ṣe o ní káàdì ìṣe? Kí ni a ń pè ní káàdì? Káàdì jẹ́ ǹkan tó yẹ pé máa ń fún yàn ní ọ̀nà, bóyá máa ń lánàá fún yàn níbi tí yàn lọ, ó máa ń jẹ́ kí wọ́n dá yàn mọ̀. Káàdì ìdánimọ̀ wà, káàdì ìlànà wà, káàdì àti gbowó wà, ṣùgbọ́n káàdì jẹ́ ǹkan tó máa ń lánàá fún yàn. Tọ bá fẹ́ gbowó, káàdì ń jẹ́ kí ATM machine yẹn kó lánàá owó fún ọ. Bẹ́ẹ̀ ni, ṣó ni fún ìdáhùn ìbéèrè yín, ṣe o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. À káàdì iṣẹ́ tí mo ní ó máa ń jẹ́ kí tí bá ti bá ti dé ibi iṣẹ́ tí bá ti fi káàdì wọn sí ẹnu ilẹ̀kùn, káàdì wọn máa ń jẹ́ kí ilẹ̀kùn ṣí fún mi. Iṣẹ́ káàdì iṣẹ́ mi lé lé yii Bẹ́ẹ̀ ni mo ní káàdì iṣẹ́. Mo dẹ̀ ní káàdì iṣẹ́ tó jẹ́ pé tí mo bá ti dé ibikan, máa fi káàdì yàn wọ́n wípé, "káàdì, ẹ wo káàdì mi ni." Iṣẹ́ tí mo ń ṣe ní káàdì ó gbé ǹkan tí mo ń ṣe jáde, ó gbe orúkọ mi jáde, ó gbé iṣẹ́ mi gangan jáde, ó gbé àwòrán ilé iṣẹ́ mi jáde. Káàdì yìí júwe èèyàn tí mo jẹ́. Ǹkan tí káàdì yìí ń ṣe nìyẹn.

Ìbéèrè yín sọ pé nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Kí ni a ń pè tuní ibi orin? Ibi tí ó jẹ́ pé iyan máa ń lọ wo oríṣiríṣi eléré, oríṣiríṣi olórin tí wọ́n wá kọ orin. Tí ó je pé èèyàn máa sanwó kékeré láti rí àwọn olórin kí wọ́n kọ orin fún iyan. Iyan le lọ ibi orin ìfẹ́, iyan le lọ ibi orin àlujò, iyan le lọ ibi orin eré. Ṣùgbọ́n ẹ̀mí lè lọ́wọ́ mi wípé nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Mo rántí ní bí oṣù, oṣù kan sẹ́yìn nígbà ọdún Kérésì. Olórin wọ́n pé olórin kan wá sí ìlú wa. Nígbà yẹn ni mo kẹ́yìn lọ ibi orin torí mo fẹ́ràn olórin yìí púpọ̀. Púpọ̀ wọ́n dè fẹ́ràn orin rè náà. Orin rè dùn, orin rè mú ọ̀pọ̀lọ́ dá ní, orin rè dè sẹ́ jọsí. Ibi orin, bí oṣù kan ni mo kẹ́yìn lọ sí ibi orin. Mo dè lọ pẹ̀lú olólùfẹ́ mi, èmi àti olólùfẹ́ mi la jọ lọ sí ibi orin. Nítorí pé ọ̀nà fẹ́ràn olórin òún púpọ̀. Olórin ìfẹ́ ni ẹni náà jẹ́. Mi ò fẹ́ pé orúkọ wọ́n bíbàye ṣùgbọ́n olórin ìfẹ́ ni ẹni náà jẹ́.